Nígbà wo ni o máa ń fa? Nigba Nígbà wo ni o máa ń fa, fa kẹ́ni? Nígbà wo lo máa ń fa? Nígbà wo lo máa ń fa? E mo ńkan ti ń jẹ printer, ẹ sọ nǹkan tó yẹ mi clear clear ni. Kí ni nígbà wo lo máa ń fa ebi fe pa yín? Nígbà wo lo máa ń fa, fa kẹ́ni? Ẹ fẹ́ ṣòfò. À, ṣóòrí. Nígbà wo mo máa ń fa? Mo máa ń fa-- kò yé mi. Ẹ̀wù, kò yé mi mọ̀. Ǹkan tó bá sa wun mí mo lè sọ sí. Kò yé mi mọ̀ nígbà wo lo, nígbà wo lo ni o mọ, o máa ń fa? Nígbà wo lo máa ń fa? Nígbà wo ni o máa, máa fa? Nígbà wo ni o máa ń fa? Nígbà-- èmi ò fagbo o. Mi o mo nkan ti je beyan. Ẹ lòó bẹ́ẹ̀, ẹ lòó bẹ́ẹ̀. Speak clearly and naturally. Mo ti gbọ́ náà. Maintain consistent volume. Àwọn ìbá àìní ṣe kẹ́ni. Use inspiration, inspiration to get started. Ẹ ya, mo ti gbọ́ náà. Ko ṣáayè. Ẹ máa wọ̀. But mi kí n fa kẹ́kẹ́ dé. Ẹ lòó bẹ́ẹ̀ ni mo fẹ́ kó wọ bí i four minutes. Wá, four minutes. Máa upload. Tí bá ti upload, ẹ́h, màá tete get í, ẹ́h, one hour kẹ́ni yan. Tí wà á kó pa one hour níṣi kẹ́ni lọ gbé. Tí bá ti gbé, ẹ́h, wà á ṣe ǹkan tó kù pa. Wò bá yi, wọ́n rọ́ ẹ pa yìí bí i four minutes. Ǹbí èmi ni tí màá ṣe four minutes ẹ́h, ẹ mọ̀ pé a ò ní ṣe díẹ̀ ń bẹ ò. But Wò ó ní bá yii. Mo le ṣe ju hundred náà lo tabíi kí le ṣe wọ five hundred lónìí. Ẹni mọ̀ ẹnì, mọ̀nà mọ́ ni a lọ fàá. Ko kan téèmi ẹ lòó bẹ́ẹ̀ niyan o A máa lòó bẹ́ẹ̀ ni o. Ẹ lè máa ti sọ́nà. Ẹ báa mọ̀, ẹ báa mọ̀ tẹ́lẹ̀ máa tó bá forty, forty ko lo wà náà bí i forty-two. Wọ́ọ́ fifty nísinsinyí tó wọ sixty. Ọwọ́ kan wa ni wà á gbé nínú ten dollar. E bami blow re now. Ẹ wò wa ni now kò yéyẹ́ bá yẹn. Àwọn ǹkan tí ń Nígbà wo ni o máa ń fa? Èmi ò ní fa kankan o. Mi o ní fa kankan tí èmi yẹn dẹ mọ́. Ǹkan tí bá máa ń fa. Nkan mo ro o Àwọn ǹkan òbíbí gidi ni ẹ́ dẹ́ ń ṣe dáàsọ́ fún yi. A ti ń. E máa worry.

Ṣé máa ń pa wọ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn? À, mo máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ níbi afọ̀ kan. Nítorí pé mo mọ̀ pé à, èmi náà ní kúkú ṣekúṣe ẹni tí ó bá ṣe. So mo máa ń pa, àbí báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Ẹ̀mi mọ̀ ọ́n tí ó ṣe máa ń pàrọ̀ ọkàn tí màá ti ṣe ǹkan díẹ̀, ń tún ṣe mi, tí màá ti ṣe ǹkan díẹ̀, ń tún ṣe mi. Bẹ́ẹ̀ ni èmi ṣe máa ń pàrọ̀ ọkàn. Ẹ̀mi mọ̀ ọ́n pàrọ̀ ọkàn tán. Ò bá yí tí mo bà ń ṣìṣe o, tí màá pàrọ̀ ọkàn ní káàkiri, tí màá fẹ́ ṣe ǹkan yẹn lọ́sìnà, ṣé ní wàá sọ pé, "ẹú, àwọn bìrì yìí ló máa ń bìrì dáa nù." Ṣé kí ni, mó pàrọ̀ ọkàn lọ sí kí ni ìwà lò bí wọ́n padà. Ṣé gbogbo èyí tí wọ́n ń bìrì, kí lẹ́yìn mẹ́ẹ̀rí, kí lẹ́yìn méjì ni ǹkan. Ìyẹn bí àwọn question kíni lọ́wọ́ mi. Kò sì máa ń pàrọ̀ ọkàn. Mo máa ń fò ni, mo máa ń fọ ọkàn. So dáàní ṣe kì í pàrọ̀, àwọn foolish question. Ẹ̀yin lẹ́mọ̀, mo sá máa ń pàrọ̀ ọkàn díẹ̀ tí màá ti fẹ́ ṣe ǹkan méjì papọ̀. Tí màá ti ṣe dé ẹ̀mí alákọ̀ọ́kọ́, ń lọ síbí ẹlẹ́kẹ̀ẹ̀ta, ń lọ sí dé. Máa ṣe dé ẹ̀mí ẹlẹ́kẹ̀ji, ń lọ síbí ẹlẹ́kẹta, ń ṣe dé. Lẹ́yìn méjìlélẹ́gbàá ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn tí mo ṣe máa ń gbé ṣẹ́ṣẹ́. Dáadáadáàdá ni a máa ń pàrọ̀ ọkàn lọ́pọ̀lọpọ̀. Ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀? Ẹ̀mi máa ń pàrọ̀ ọkàn. Ṣé ẹ ti gbọ́? Ẹ́ú, ọ̀nà kan tí mo ti sọ, tí mo ti bá ti pé. Láàlàá ẹ́ kí ni, kí ni kí ẹ mú boost owó ònà wa. Gẹ́gẹ́ bí ó tó ṣe máa ń gbé owó ònà wa lọ. Máa ṣe owó ònà wa. Hmm, à sì máa lò ó bébà. Kí ì, a máa lò ó bé. A máa lò owó ònà wa yẹn bé. A máa lò ó bé. Ẹni bọ̀, hundred náà mo máa ṣe lóòní. Mi ní much time I ti waste. Mo ti ṣe 4k. Máa tún pàrọ̀ ẹ́ lé, mo tún máa dá anọ̀dá 4k. Máa tún pàrọ̀ ẹ́, mo tún máa dá anọ̀dá 4k. Títí, títí, títí, títí. Mo máa kí kí kí kí kí kí títí mo ti máa wọ hundred k. Máa ti wo hundred k, lóyún nọ́mbà ẹ. Mo ti ń rọ, mo ti ń jí kí ni, mo ti ń di ola Tí màá ṣe, màá ṣe, màá ṣe, màá ṣe, màá ṣe, màá ṣe èyí tó fi máa pọ̀. Ṣé ẹ ti gbọ́? Kò máa di pé ẹni bíi kí ni ń fún èèyàn yìí wá ṣe. Ẹ́ná náà jẹ́ kí ẹ máa bá yín ṣe àì jẹ́ pé ẹ ti gbọ́ one chance inú. A jí n bọ̀. Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí, báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀?

Wa ni òwú, ṣe o fẹ́ràn wa ni òwú? Kí ni njẹ́ bẹ́ẹ̀? Mo maa n mò maa n tete sún. Awon make you doomi wondà á tán bá ti bèrè kí n sọpé wó lọ bá ò. Tí n ba de maa á lọ dòn ńta, hmmm, èwo in maa nnkan ti mọ̀ fẹ́ se mo. Mo fé kí eléyi ko tie wò boya bí i four to five minutes. Kí nìyí ti wà ní four point fifty one seconds, ah forty five minutes, fifty one seconds tí n báa wo fifty seconds ẹ́, hmmm. Ibí tó bá wọ́ twenty seconds, èmi máa ti wọ̀ 100k n bí i báyen. Èwo tó bá ti wọ̀ kí nì, ibẹ́ẹ̀ ni ó ti máa wọ 100k. Èmi ò mọ̀ rán ṣe o fẹ́, ṣe o fẹ́ràn wa ni òwú? Mi mọ̀ nnkan to jẹ́ wa ni òwú. Òlá kò yí mọ́. Ǹkín tì tí sún ṣá, èmi mọ̀ kí ni jẹ́ wá l'òrú o. Ṣé o fẹ́ràn wa ni òrùú? Òrú, òrú. Ṣé o fẹ́ràn wa ni òrùú? Ṣé o fẹ́ràn wa l'òrú? Ṣé o fẹ́ràn wa? Ewo, kò yẹ́ mi o. Rán, but máa sáà i try dié. Ǹkan dára pé kí n tó bá ti wun yan ni keeyan sọ. N ò fẹ́ràn wa l'òrú, ńkín lọ́ bí i kankan l'òrú, ilé mo máa ń wà. Hín fẹ́ràn wa l'òrú, èmi sì máa ń jà, mo máa ń bá yan jà. Kí ni weré tí ń, èmi ò fẹ́ràn wa l'òrú. Mo si maa ń jáde lọ sí ibi tó bá wù mí tí ń bá fẹ́ lọ ge irun un mi. Àwọn ọ̀rẹ́ mi máa ń tẹ̀lé mi. Àwọn mọ sanwó tó pọ̀, Béèni èmi máa ń san òwo kékeré tó rí pé èmi ò lówó lọ́wọ́. So èmi ò fẹ́ràn wa l'òwú. A san, mo máa ṣì ń kà mí, a bí kí n sì sùn tó bá ti d'òrú. Hmmm. Mo wà bẹ́rẹ́ sí ní, bẹ́rẹ́ sí ní máa tẹ̀ foonu l'òrú. Àwọn nkan ba uń kó yè mi. Èmi ò fẹ́ràn wa l'òrú. Èmi kò mọ̀ kí ni ó jẹ́ ṣe fẹ́ràn wa l'òrú, àbí kí ni gbogbo eleyi tó ń sọ un. Won a kan maa ro pe wèrée leeyan ni, wàlahi talahi, ńkan te ń ṣe yóò dùn. Won a kan maa re bí i ẹeyan tí yàwèrée ni. Èyín naa e wo té ṣe n jẹ́ kí n máa dáa sọrò. Wọn à maa rò boya mò n se voice notes ní ọ̀la, "Eh, ẹ̀lẹ̀yìí, ọ̀tọ̀ ni ńkan tí ń ṣe." Walahi, ko dáa dé, olọ́hun. E má máa ṣè beẹ̀ mò. Ǹkan bùrúku, ìwà bùrúku gbaa le mọ́ n wu, ìwà bùrúku. Yes, wò tó bá ti wọ̀ three minutes, ni sìń kí n submit ẹ́. Time máa ń ló ni. Twenty, twenty seconds, ló yẹ́ kí n maá ṣiwọ̀. Ti o ba ti wo another one hour n sare watch ẹ ní twenty seconds. To ba ti wo another one hour n ṣare watch ẹ ní twenty seconds. Kò yé yín bá un. Twenty, twenty seconds máa ma.

Aáyìndé yẹn sì gbó. Mi ò mọ nǹkan tí ẹ sọ níbi ilé. Nígbà wo ni, nígbà wo ni o kẹ́ yín lọ sí ilé ìkàwé? Àh, è wò wọ́n ti fún wa lólide bá yi òó. Kódà tí e ba fẹ́ jẹ́ kí n gbé jọ láti òkè dé ilé. N kan tié bí mi o mọ̀ ọ́n jọ. Mi o mo nnkan tó ṣẹlẹ̀. Wọ́n sá lé gbogbo wa kúro n school won ni kí á máa lọ̀lẹ̀. Àwa yà á si ò, gbogbo wa máa lọ̀lẹ̀. A tì ṣẹ̀, a bá yéè sí. A n bá àwọn ọlọ́pàá ja wọn báa ńi èèyin omọ̀ yii o. Àṣìkò tí tó fun yín awa máa lọ sí ilé yín. Mi sì lọ, ó ti tó ọ̀sẹ̀ méjì tí mo ti lọ sílé keyin torí oti jù ọ̀sẹ̀ méjì lọ, ọ̀sẹ̀ elekẹ́ta ni tí mo sì lọ. Torí pe jà tó ṣẹlẹ̀ si won. Wọ́n wá ni pe ká mọ́ wá school. Èmi sá mọ̀ kí ó tó ṣẹlẹ̀ láàárín àwọn student àwọn lọ́pàá wọ́n fún wa lólude tán. Àwọn ọmọ tí wọn ò ní nǹkan kan nílò. Ni ẹ wá tún ní dandan dandan kí wọ́n padà lọ sí ilé wọn níjọ́ ọ̀hún náà. Ṣó bójù mu, kò bó jù mú na. But wọ́n ò ní option. Nígbà tó jẹ́ pé wọ́n ò lẹ́mi, tó bá jẹ́ pé èmi ni mí ò ní máa jà, ẹ máa gbọ́. A máa yọ ìṣẹ́ tira wa, ta máa bára wajà gidigidi gidigidi gidigidi. Wọ́n wá ní pé káwọn ọmọ yẹn lọlé. Wọ́n ní àwọn ó máa lọlé. Iwà wọn ò ye, ìwà tí kò bójú mu pé kí àwọn ọmọ máa lọlé. Wọ́n, tó bá jẹ́ èmi nu, a gbá gbó ìyà, á gbá gbúgbù tù. Bó jù rector wọ́n kè fẹ́ fọ sími lọ́wọ́. Níbí ti ń ṣe na ayé rẹ̀ bàjẹ́. Gbogbo wọ́n, àwọn le leyẹn. Nígbà tí wọ́n rí wọ́n pé, àwọn ọmọ bọ̀tí là wọn eléyìí wọn ò gbọ́n, àwọn náà wá lọlé. Èmi ó lọlé. Wọ́n nílè bọ̀ ohun náà ni wí pé, reason ti àwọn ọ̀rẹ́ mi máa ń scream, naa ni èmi náà fi ṣe kí ní? Mo jápa wálé nu àwọn, àwọn màtá tí lọ far. Ìgbà tí èmi náà àwọn ṣe wà ní school. Mo jápa wálé pé wò ó. Máa jẹ́ ń máa bọ̀ wálé. Mi ò ní mi ò ní nǹkan kan tí mi fẹ́ máa ṣe lọ́dọ̀ wọ́n yẹn mọ́. Trash ni gbogbo wọn. Sé nígbà tí àwọn yẹn bá ti sanwó school fees ìyẹn ni kiní wèrè tí ẹ̀ ń ṣe. Ba ń wiri nu na, wọ́n ti yọ rector wa gan-an. Wọ́n ti fi obìnrin kúkurú kan. Wọ́n wá yọ rector, wọ́n fòbìnrin síbẹ̀. Wọ́n ní nǹkan tó ṣe ò da. Èmi ò ti ẹ̀ mọ̀ nnkantó ṣe gan-an. Wọ́n ṣà ti yọ́. Ọlọ́run ti mu pa, Olósì ẹ ti gba iṣẹ́ lẹ́nu rẹ̀. Olórí ibù ọmọ.

Lọ fa o walahi ta láì, kò lọ fa. Ìgbà tí mo máa ṣe òdídi recording four minutes kin ní kan sẹ́kùndì, tí ẹ bá mu, tí ẹ bá gbé tí pending, tí ẹ wá jẹ ko se àbí, ìgbà tí ẹ mú tí ẹ máa na wa, moro be pe fe payin àbí? Ṣé ẹ ní lọ dàpáda àbí? Ọlọ́run oni jẹ́ aṣòfò etetè lọ dàpáda ẹni sórí búrukú tọ́. Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí, olùṣètò ìrò rí? Ìmọ̀lẹ̀ tí ń jẹ pé, ẹwo, kí nìyẹn bí four minutes fi yí ṣàn máa di recording four minutes, mo record láti zero, àwọn four minutes tí wọ́n á sọ pé pending, ẹni sọ fò ẹ́tete lọ́wọ́, òǹkà ti ń ṣe kí ẹ bá ń kó àná wa nínú àní só ibú òkú tọ́. A record e tí pé ju, mọ̀ti pè weré tẹ̀fẹ̀se ni, nínú ìbẹ́ yáwù ú, lọ dàpáda. Hmm, mo record kíni, ah, four minutes, four minutes fa. Ǹti ngbé rédì wà á jẹ́ n gbé rédìò wà bi ìgbà be? Kí nì bí four minutes thirty one seconds, bí i pé kí n ò ní gbé pàrọ̀. Ẹ bá ń sọ pé, ehh, pending, pending kí ẹ tí ń mí fi, ẹ n wá tẹ mi record. Gbogbo oúnjẹ inú moti í fí record tan eti gbàá sọ́ wò. Ìgbín, epe ó jà yín, ẹ gbà tí ṣe lè lọ sínú, igi lè máa pín, ìpín, ìgbín, ìsíp. Lọ dàpáda kó wọ́n, kó wọ́n àná wá níséyìn kí n rí pending máa ń bẹ́ fásì. A dé be? A jé be? Kò dáa. Òlgbogbo ara ile, wà bá, wà káàkiri mọ́ bí, èmi ò bú gan. Wà á n tẹ mí mú bú gan, èmi máa sì máa, àìní kí n pàrọ̀, èmi máa gbọ́n mú bú gan. Èmi máa try ẹmi hàn. Òǹdọ̀ tẹ́lẹ̀ ń ṣe, lọ dàpáda four minutes thirty one seconds. Kí dàkọ̀ ṣe two minutes lè fún mi ń bẹ́, ó ṣì pay. Ju kí ẹ wá sọ pé, ẹ̀ní fún mi kẹ́rù àké níkan. Ẹ ká, ì ń fẹ́ pending ì bú ò tọ́. Tètè lè lọ dàpáda síbẹ̀, ẹ̀ ní lọ fi táìmù mi síbẹ̀. Ní pé pending hùn, ì ń sú ibú òkú, ẹ̀ lè lọ dàpáda. Èmi máa rí record méjìlá táwọn ẹ wá sọ pé pen-pen-pending, a ní ṣíṣe o. Hmm, èmi ò lè gbé ṣíbẹ̀ mọ́, tó jí tó jí ṣubọ̀. Ǹdí rẹ̀ mí tẹ́wàá ṣe gbé ṣíbẹ̀ mọ́ tí máa ṣe máa rí, ló ti sún mi already. Òǹkà ti ń rẹ́ record, rẹ́ record, rẹ́ record láta ò. Bí ten minutes, ẹeyan sii upload fáa. Ẹ yọ tún rẹ́ record fára, gbogbo fára. Ẹ máa pìty ẹ̀yàn náà na ò. Ahh, ǹdí ṣe three hundred ìgbà ló ní. Ǹdí fẹ́, mo gbọdọ̀ ṣe three hundred bí four hundred ló ní, sure. Mo gbọdọ̀ ṣe. Ní sú bú lẹ̀ ẹbí ẹbí kí n kó, kó dà náà. Ẹ́ di lọ bá dàpáda, ẹṣin ń gán bá ọkọ mi. Kẹ́tì bọ̀, ẹ̀ máa ń wọ̀ rí, ǹ dí rẹ́ record dàda, dàda, dàda, dàda, dàda. Mo bá ẹ bá yẹn, wọn ò tí fẹ́ máa kun mí. Ǹdí fẹ́ play daily, bí tò ń wẹ̀ ṣe, ṣọ̀ọ́ ká daily sí mi náà, ó lè dùn mi gan. Wà á láì, ó dùn mi gan. Mo kàn lọ option, bọ̀, nísinsìnyí ń ṣe bá ẹ̀dè lọ bá ń dàpáda. Ẹ dàkú, ẹ̀ ti bá ń dàpáda. Ṣé ǹdí rí igi máa na wà bí ò wẹ́, wẹ́ bí scoop dùn mi dé. Ẹ dàkú, ẹ̀ ti rí valid, validate rẹ̀, edit text rẹ̀ lọ jó lọ jó jó, ẹ dàkú. Ẹ tètè rí lọ dàpáda síbẹ̀, four minutes thirty one seconds. Ẹ̀wù, ẹ̀ ẹ́ mi ti rẹ́ gíga tí mo ṣe ń record wà láì. Ìbọn wọ̀ kí, ah, kí ni ẹ̀ ń gbọdọ̀ record rẹ̀ ṣoṣo ni. Ṣé, ah, táìmù náà ni ìyẹn náà ń dùn náà. Táìmù tí wọn ṣe upload, táìmù tí wọn ṣe wọ̀ wò. Wọ́n á sọ pé kí n ní kan. Ẹ dàkú, ẹ̀ yóò lọ dàpáda. Ẹ léèyàn náà ti wọ three minutes. Màá jẹ́ kó wo four minutes so that táìmù ẹ fi máa gbé gígí gígí, kò ní fi sí, kò ní fi sí wọ́ fún, wọ́n fín bí i pé bọ́yàn. Ìbíkan náà ṣe, ìbíkan náà ṣe sú à máa kún, kó pọ̀n àná wa náà. Ǹdí kó wù ǹkà tó kó fẹ́ ṣe lẹ́náà. Tí a bá ti pé, ehh, àá tún rẹ́ ṣe kí ni, a bẹ̀rẹ̀ ìdíje ni continue. Ò bú lọ́ bá ẹ́, ah, ẹ ti ń pẹ́ dùn. Wà láì, ah-ah, ah-ah, ah pending four minutes fa. Ẹ ṣe sánù yín, ẹ bú gan. Wà á láì ẹ bú, ah-ah four minutes. Ẹ̀ sì ká, ẹ sì gbé tí pending, à ń bá ẹ kú sí wa, bá ẹ kú sí wa. Kò dáa o, ẹ dàkú ẹ̀ ti tẹ, ẹ tẹ́ẹ̀ tẹ́ẹ̀ ló ju ọjọ́, pàpa pàpa pàpa. Four minutes thirty one second. Four minutes thirty one second. Sẹ́tì gbọ̀, ẹ dàkú ẹ̀ ni so fún, ẹni so ribúrukú. Ẹ́ di lọ bá àdí e, four minutes thirty one second. Tí ẹ bá di léèyàn náà, mo ti máa wọ àná wa kẹ́ níkan. One hour plus sha. So máa ṣe mi pé, à mo ti ní ten dollars, tí pé wọ́n àná wa ń dì o. Ṣé dà iyen ṣíní, kí wọ́n dà wá rìn. Kí ìyé yín bá. Àwọn nkan ba yẹn, bá yẹn, bá yẹn, bá yẹn, bá yẹn, bá yẹn ṣa. Ò bá yẹn, o ti rẹ́ mi, nínú kí n lọ sùn, àbẹ́ kí n lọ gbá dls. Kò ṣe léèyàn tí mi dé sí inú, mo gbé. Òǹkà wá jẹ́ kí lè wo bí thirty yẹn hẹ́. So a máa tún fi lè record mí. Ẹ dàkú ẹ̀ ti ṣe bá wọn upload léèyàn náà, ẹ dàkú mo folorun bẹ̀ yín. So that máa kàn fi record o, ṣe tí ń fi lọ sùn bá yẹn. Ṣó ti yé bá yẹn ṣa?

Ti ẹ ṣe yọ one minute kuro n bẹ́ẹ̀ nàa lo da o. Mo recording sí four point thirty one minutes, tẹsi yọ one minute ki ní kan second ku ro n bẹ́ẹ̀. Báwo ni o ṣe máa ń ṣe àkópọ fún ìrìnajo? À, èmi máa ń ṣe àkópọ nọni, mi o mọ nkan tẹ mean as àkopọ ìrìnajo. Ọ̀la nǹkan a máa ṣe, tí a bá ṣe máa ṣe, èmi ò mọ̀ yó kọ́, èyí ni ìmọ̀ ìrìn-àjò tẹ́ẹ̀ ń ṣe.

Ìmá ti tábìlì iṣẹ́ mi ṣeré, báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣeri? Èmi ò ní tábìlì iṣẹ́, welder le mi, ilẹ́ẹ̀'lẹ̀ là tí wọ́n ṣiṣẹ́. A maa fi irin ki kiní, lẹ́yìn kiní, à kí ń lò ǹkan tó lọ́fà, à kí ń lo téébù. Kí lafe téébù se, lẹ́yìn àpótí ta mọ kórin iṣẹ́ ti tán. Ṣé welder máa ń lo tábìlì, tábìlì ìkọ́ àgbo.

Báwo ni o ṣe máa ń mú àwọn, báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Ìmọ̀lẹ̀ ẹ̀rọ tuntun, lẹ́yìn tí àwa ṣe ẹ̀wọ̀n sóòbù, ẹ̀rọ tuntun kì í, ẹ̀rọ tuntun kì í sì máa ṣe dúdú àbí ti kan ba rí i àkẹ́ ní ìwé, kí kan bayii bayii ewo, ẹ́ sì sọ, ẹ̀rọ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ká ṣe báyìí, tí wọ́n bá ṣi gbà, dede tí wọ́n bá ṣi tún gba naa, dede kùn kẹ̀tẹ̀ mi, àwọn lo má.

Iru aṣọ wo ni o fẹ́ran wọ̀? Aṣọ kosá asọ́ tẹ́ mi ò lè wọ̀, èmi ní drip, mo ní aṣọ ìmúróde mó lásọ chruch mó ní eleyi tí mo máa ń wọ̀ ṣeré, bọ̀ eleyi tí mo fẹ́ran kí mó wọ̀ jù ni àwọn drip yẹn ni tori pe mó like e gan. Ẹ dákún, ẹ bá mi gbé kiní Nintendo, 10 dollar ni mo fi mii ri oh, ẹ dákún, a ní ṣíṣe o, a ní sófo, a ní sọ́mọ́nu.

Koko ẹ̀kọ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Kókó ẹ̀kọ wo lo fẹ́ràn jù nígbà ìwé? Yorùbá ni o. Torí emi mọ pe, à iṣẹ́ tí emi mọ jù, èdè mí ṣìn ní sọ màá fi lè gbá dáadáa. Tí mo baa ti ṣe Yorùbá bá a, àńán. Èmí like Yorùbá but English yen, ẹwo, ẹ̀ lobẹ̀ ni o. Ẹ̀ lọ́bẹ̀ ṣanṣan ni. Èmi máa n sọ Yorùbá gan-an gidigidi gan.

Ṣé Wi-Fi mi yára tó? Kò yára púpọ̀ torí pé èèyàn àwọn yẹn ti pọ̀jù lórí Wi-Fi mi. Wálái tí tá bá ti ń lo bài ó máa ń slow gan ìgbámi unavailabe so wife yẹn ò yára tó. Mo prefer kí n lo data normal one jù kí n máa lo Wi-Fi mi lo, kò fast dáadáa. Ó kàn máa dàbí ìgbà pé kíni ni kò fast at all. Mi ò gbádùn radio mi, ó kàn máa dáyà fún èèyàn o lò ó.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni, tó bá ní needi nǹkan, n jẹ́ ara mo gbó síi. Tó bá dìgbà tí emi ti emi náà ba needi nǹkan, tó bá ṣe agbako ni o. Tó bá dìgbà, ó dà fún ọmọkùnrin tó bá yìn sí pẹpẹ, ìmọ̀ wọn ni. Tí o mọ̀ mọ̀ pè ìwà òwúlò, èmi nà o sì ni wúlò fún ó a jọ ní jo wúlò fún ara wa ni, so tẹ́lẹ̀ tó bá ṣe fún mi, mo sì ṣe fún ẹ.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ẹ wo, n mọ̀ o, n tí mo mọ̀ ìgbà tó bá ti yá, n mọ̀ kọ́ mọ̀ tuntun, n tí mọ̀ lọ́wọ́ lọ́wọ́ bayi dè, bu- máa sì padà kọ́ ìmọ̀ tuntun, màá wá awon nǹkan tí mo ti kọ́ sha. Wò lọ́wọ́ lọ́wọ́ bayi wò, ẹ fi mí kalẹ̀, ótí su mi, kíni tí mo ṣe yi òti su mi o ti fẹ́ gbẹ̀mí lọ́rùn eyan, kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Mi tí mo ìgbà tó bá ti yá, ìmọ̀ kọ́ se eti gbó.

Pe woti ni. Ṣé o máa ń mu àwọn ohun mímu pre-workout ni? Ṣé o máa ń mu àwọn ohun mímu prewoti? N o mọ̀ nkan ten sọ wálahi taláì. N o mọ̀ nkan ten sọ. Àwọn pre-workout yẹn tí ẹ̀ ń sọ náà to wà lẹ́ẹ̀tọ láì. Mo ti sọ.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ, fún epo rẹ̀. Nígbà tí mo máa ń ra epo fún ọkọ̀, igbá tepo bá ti tán ń bẹ̀ náà, ó ti tí epo, epo wá ṣe kìn-ín-ní. Wọ́n ní pé ígbàwo ni mo máa ń ra epo fún ọkọ̀ rẹ. Nígbà wo ni mo máa ń ra epo, èmi ò ní ra epo, ń ti ní mọ́tò.

Ṣé, ṣe o máa ń, o máa ń jẹ oúnjẹ tó léwu fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ nígbà mìí. Tí mo bá, tí mo bá di gbà mí léwá jẹ ẹrù oúnjẹ tó ṣe fún ìlera nítorí mo mọ̀ pé 2020 mo sì ní sọ máa fi le tètè wọ four hundred thousand nísìnyí, ṣó ti máa yọ four hundred thousand máa tó sinmi, ìyókù tún di ìgbà mi ṣó ti yé.

Mo ní aṣọ òtútù, mo máa ń wọ̀ ní ìgbà oru náà. Kò sí nkankan tó wá ń bẹ, òtútù kii sábá mu mí, mi o dàbí àwọn kíní tótutu maa n mu mu mu òtútù ki sá bá mu emí, mo máa ń wọ̀ ń ba òtútù, mo sì máa ń wọ̀ ń bọ̀ òòrù, kò sí gbá té mi o lè wọ̀. So, ẹ jẹ́ kó máa yé yín bá a ń sẹ́ tí i bọ̀? Ema ma bi mi lawon ibere osi mo.

Momọ́ tí a sì máa ń ṣé oúnjẹ, èmi gan momọ́ ń dáná ni ìle wà ń gbà mí, momọ́ tán se máa ń dáná dáadáa. Momọ́ bá sì máa ń ṣé oúnjẹ kò sì ń gba tó ìmọ̀ràn rẹ̀ ṣe, kò ṣé oúnjẹ wọn sì ń rìn ṣe. Tọ́lá bá sì jẹ oúnjẹ kò ṣé oúnjẹ ti emi ole ṣe. Momọ́ bí a sì máa ń ṣi oúnjẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣe ti gbọ́ bahun, è tete máa lo bẹ̀ ni, máa lo bẹ̀.

Mákà tí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Ìmọ̀ níṣẹ́ tí ìmọ̀ ṣe tí mo ṣe wá ni. Ọmọ school ni mí, so fun mi ni ṣe kankan tí mo máa ń ṣe. Nígbà máa ń ju kòsì díìdí, kòsì díìdí tẹ́ba níṣẹ́ tẹ́lẹ̀ gbé fún mi díì. Níyì ṣe ọmọ dáadáa ni mí, níyì ṣe ìlóyà, alailẹ́ta ni. Tẹ́ba ti ní ìṣe tẹ́lẹ̀ gbé fún mi, níyì ṣe tọ̀rẹ́ káǹtọ̀ yaya, níyì ṣe.

Dípò, n tí nilé gan dípòdípò ọgbà, ọgbà kọ́, ilé ìtura ní, n lọ́gbà kankan, n tí nilé, depòdepò ọgbà, so ẹ má máa béèrè àwọn ìbéèrè òsì báyẹn lọ́wọ́ mi mo, n nílé depòdepò ọgbà, mi tí nilé, depòdepò ọgbà. Ṣé o ní ọgbà? Okay, ọgbà àbí ogbà, mi ní nkankan nínú méjèèjì, i mi ti ẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀, ẹ clear rẹ dáadáa, sọ ọgbà á bó'gbà.

Ọjà àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀, èmi ò kí ń sábà tún àbò, nì kí láma tí mo fẹ́ fún lọ́jà àbò, nì léńdé bí mo bá, ibùdó píràmìdì ọjà àbò wù yín kan lọ́hùn, nì kí ń ti ṣò ẹlẹ́wá kan mi ṣò, nì kí ń di ọjà àbò, ọjà àbò kó, ọjà túra ni. Tí bá yá ọmọ wọn náà lọ wá, àgẹ́tọ̀ wọn náà ò fi sí ọjà àbò wọn fún àwọn ọjà àbò náà.

Ṣé o máa ń wo ìbọ̀wọ́? Ṣé o máa ń wo ìbọ̀wọ́? N kin wò lẹ́yìn tí mobá fẹ́ gbá game, o ní kan bayi tí mo ma fín play game, oun ni mo máa ń wọ̀. Mo bá fín play game so that ofi máa yó dáadáa. Só yé bá yẹn game fi máa jó dáadáa ló wọ̀. So yẹn ó fi rí game play dáadáa, òun nìkan náà mo mọ̀. Ǹjẹ́ òún wọ ìbọ̀wọ́ mi ní àsọ̀ ìdíyìn sótiyé.

Ṣé eré ìdárayá wo ni o fẹ́ rán? Mo mọ Yorùbá, ẹ̀hẹn Yorùbá, ẹgbẹ́ eré ìdárayá ọ̀dà kan náà. Nígbà tí a fẹ́ rán rẹ̀, mi mọ, ẹgbẹ́ eré ìdárayá wo lo fẹ́ rán Yorùbá náà ní Yorùbá fíìmù, fíìmù àjọpọ̀ Yorùbá fún ojú tán, kí í mọ eré ìdárayá dé ẹ̀mí. Ṣàwọn ọkùnrin fẹ́ rán fíìmù Yorùbá lọ́pọ̀lọ́pọ̀ máa ń wo dada máa sì máa ń gbá, ẹ ti gbọ́, kí ẹ gbọ́ nù.

Ó ni ó máa ń gba owó àwọn ènìyàn, wọ́n gbà owó ọ̀nà ma nọ̀na náà ni. Ṣé àwọn ṣọ pé ẹ má bá mi lọ́wọ́ kini kẹ́kẹ́ níkan? Wọ́n máa ti na wé sí mi, èmi ló sì bá wọn gbà. Èmi ló sì bá wọ́n gbà, ẹ ká bó ẹ ká ṣe kíni kan, a sì bá wọ́n rà lọ́wọ́. Nígbà tó ṣe é, màá mọ̀ só pé ẹ má bá mi lọ́wọ́, bí mo bá mọ̀ kíá. Òde lé lé jà, eégún lé lé vo, màá lòún tì ẹ, mo gbe ìbáyìí sóye yín, so máa bá ẹ.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Ìmọ̀ àwọn Yorùbá tẹ́ńbere yìí iti ń pọ̀ jù, ììnmọ́ wa lai. Ìmọ̀ wákàtí tí a máa ń wo ìbòjú lójoojúmọ́, ìbòjú kọ, ìbòjú bojú ọmọ mú ṣùyì, òbí àwọn kìnnìún, wákàtí méjì ni wọ́n máa ń wo ìbòjú lójoojúmọ́. Mimokan tẹ́mi.

Ṣé o ti fún un ní ẹ̀jẹ rí? Fún tani lẹ́ jẹ? Ẹ̀jẹ, ẹ̀jẹ̀, ẹ̀jẹ́, ẹ̀jẹ̀, hìn mọ eléyìí tẹ ń sọ. Ṣé o ti fún un ní ẹ̀jẹ rí? Ẹ̀jẹ, óúnjẹ, ẹ̀jẹ, óúnjẹ. Ṣé o ti fún un ní ẹ̀jẹ rí? Tani lẹ jẹ? Hìn tí fún yan ní ẹ̀jẹ rí, ẹ̀jẹ kín ni? Kí wọn fẹ́ jẹ́jẹ o. Ṣé ìyẹn tí ba mi sọ pé ni wọ́n máa ń jẹ́jẹ ni? Ìyẹn fún ọ ní ẹ̀jẹ rí o. Kàn wọn ò lú bẹ̀ ni o?

Níbo ni o kẹ́yìn lọ wo lówó ẹyìn? Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín, ẹyín, ẹyìn, ẹyín, eyìn inú? Àwọn Yorùbá òún, kò bó sí i ṣe kó máa bó ṣe máa clarify rẹ̀ dáadáa. Kò ì ho understand. Nígbà wo ló, nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyìn rí? Kẹ́yìn lọ wo eyín rí.

Èso wo ni o fẹ́ràn jù? Ápú, ápù àbí karọt? Àgbálùmú àbí àgbálùmú àbí ìgbá? Ẹ̀ mọ ìgbá, ìgbá mọ́ ni. Èso, èso òṣì wo, ti èèyàn ba ṣa ti ri èso kan ki èèyàn ti jẹ, kí lo kan temi pẹ̀lú yẹn. Èso wo lo fẹ́ràn jù, emi ma n jẹ to ba ti wu mi ni oo, èso kọ èso ni.

Àkókò wo ni o fi sí ìrẹsì? Àkókò wo ni o fi sí ìrẹsì? O fi sí, o fi sí ìrẹsì. Ìmọ̀ gẹ́tò ń bìgì. Àwọn kí ló ti ń po jù mí mọ́. Wàhálà. Àwọn ọlọ́kò wo nìkìní kàn án. Àwọn question ò ní clarify rẹ̀ kí a máa mọ bí question bóò gídín. Sé Yorùbá ni.

Àyà ọ̀fọ̀, kíni tí n pẹ́ jù náà? Aha, èèyàn le mí nà náà. Ṣé o fẹ́ rán lọ sí ilé ìṣẹ̀nbáyé? Mo láìké iná mọ́

Nígbà tí o bá lọ sùn, èmi aṣọ tí emi báa wọ̀ sere na ni, kí ló kan tèmi? Kò kan tèmi. Aṣọ tí n máa wọ̀ sere na, n roro gbe lọ sùn, bẹ́ iná burúkú, n ó rà lọ sùn jẹ́ẹ́jẹ́, aṣọ tí máa wo ọ́ náà ni, máa wò ọ́ fi ṣere nani ni wọ sùn. Tí ní ìgbà míì gan, ní ìṣẹ́ mi, igbà mi ni má sì ràn, kí ló kan tèmi? Mo máa wọ̀, fà á lọ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sùn sí ibi orin? Èmi mán tí airpod bo etí tí n bá n sùn lọ tí máa sì mọ̀ gbọ́ orin. Kò kan tẹ̀mí bóyá bí four thirty sí five o'clock ni mo máa ń sùn. Ò ní gan n rò pé tilẹ̀ fi mọ̀ gbogbo ojú mi ní n gbóná tí n bá ti lè sùn lẹ́ẹ̀kan báyìí. Wàhálà dé nu, n sùn yanmọ̀-yanmọ jágba-jágba ni. À ti gbà yẹn tí oorun tí ń kùn mí tí mo ti wá yí.

Ni o ma sin ni aṣalẹ a. Ẹ̀mí ṣe kankan, ẹ̀mi kan ṣa ma tẹ foonu ni, nǹkan ma tẹ foonu ni kò kán te mi. Ẹ̀mí ma tẹ fooun to bá se wù mi ni. Òun yóò sìn ń kan tún jí máa mú kín wá mọ sí lálẹ́. Kí n fẹ́ mọ̀ sí i, ṣé n fẹ́ mọ̀ bó ọmọ náà ni a bí bó? Ẹ̀mí kan ṣa ma tẹ fún mi, ṣa ma tẹ, ma tẹ, ma tẹ, ma tẹ, ma tẹ kò ká tẹ mi a.